Ṣé o fẹ́ràn ìrìn òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn òkè. Mo fẹ́ràn ìrìn òkè dáa dáa. Mo fẹ́ràn rẹ̀. Ìrìn òkè jẹ́ nǹkan tí mo fẹ́ràn.

Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò ní orí ẹ̀rọ fóònù mi tí mo bá fẹ́ bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ órí ìpele tí a pè ní WhatsApp, òun ní mo ti máa ń ṣe ìpè fídíò dáadáa torí pé ó yára láti tètè bá ẹni tí mo fẹ́ bá bá sọ̀rọ̀. Ó yára, kò ì dẹ́ ná mi ní owó púpọ̀ tí mo bá fẹ́ bá èèyàn ṣe ìpè fídíò lórí WhatsApp torí nǹkan ti áwọn eleyinbo ń pè ní data, òun ní mo máa ń lò láti fi ṣe ìpè fídíò. Ìpè fídíò máa ń jẹ́ kí n lè rí ojú, ẹni tí mo bá sọ̀rọ̀ láti rí àwòrán rẹ̀, láti lè bá a sọ̀rọ̀, láti lè kíra. A lè ríra wa dáadáa, a lè rí ǹkan tí ó ń ṣe, máa lè rí ibi tí ó wà dáadáa. Ìpè fídíò dẹ́ẹ̀ dára púpọ̀. Iyẹn máa ń jẹ́ kí ń ṣe ìpè fídíò dáadáa.

Báwo ni o ṣe máa ń dáàbòbò, dáàbòbò ayé ìkòkò rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Ẹ̀bí mo ṣe máa ń dáàbòbò ayé ìkòkò mi lórí íńtánẹ́ẹ̀tì, ni wípé kì í ṣe gbogbo ǹkan tí ó ń lọ nípá, nípá mi. Ní ìgbésí ayé mi ni mò ń gbé sí orí íńtánẹ́ẹ̀tì fún àwọn ènìyàn láti rí, ara bí mo ṣe ń dáàbòbò ní ẹ. Ẹ̀ lè ní àwọn ǹkan tí mò ń ṣe lẹ́yìn ẹ̀kọ́ kan tí mo bá wò pé jẹ́ kí n tún pó ó, jẹ́ kí n fi ǹkan ránṣẹ́ sórí íńtánẹ́ẹ̀tì, ìgbà yẹn ni mo máa ń ṣe. Ó dẹ̀ lójú àwọn ohun tí mo máa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan tí eléńbo pè ní privacy, mi ò fi ṣe orí íńtánẹ́ẹ̀tì. Nítorí ohun ló máa ń dáàbòbò ẹ́ ayé mi. Tí mo bá gbé gbogbo ohun tí ó ń lọ ní ayé mi sí orí íńtánẹ́ẹ̀tì, kò lè sí ọ̀wọ̀ àti ìdáàbò fún àwọn ayé mi àti ìkòkò mi lórí íńtánẹ́ẹ̀tì bí mo ṣe máa ń dáàbòbò ní ẹ. Mi ò ń gbé egbò ẹ pamọ́, mi ò ń gbé egbò ẹ sí orí íńtánẹ́ẹ̀tì. Àwọn èyí tó bá yẹ kí n gbé síbẹ̀ ni mo máa ń gbé sí ibẹ̀.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Àmọ́ kìí ṣe gbogbo ìgbà. Àmọ́ òun tó máa ń mú mi ṣiṣẹ́ ju wákàtí lọ kò ju wípé tí iṣẹ́ bá pọ̀ nílẹ̀ tí a dẹ lè parí rẹ̀ ní àkókò, ó máa ń mú ká ṣiṣẹ́ ju wákàtí tí à ń lò lọ. Tàbí tí ìdiwọ́ bá wà nígbà tí ó yẹ ká ṣiṣẹ́ bíi òru, ìgbà tí ó bá yẹ kí á lo iná láti fi ṣiṣẹ́ tí kò bá sí iná ẹ̀lẹ́tírísítì tí a dẹ̀ ní jẹnẹrétọ̀, ó máa ń fa ṣẹ́ṣẹ́ yín tí iná bá dé ní ìgbà tí ó yẹ kí a máa lọlé. A máa fi kún àkókò wa láti fi ṣe ká ṣiṣẹ́ ju wákàtí lọ. Tí a bá dẹ̀ bá jẹ́ pé pẹ̀lú ilé iṣẹ́ láti ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ náà pọ̀ n lẹ́ tàá ṣiṣẹ́ ju wákàtí lọ, àwọn ọ̀gá ilé iṣẹ́ àti olórí iṣẹ́ máa ń fún wa ní ohun tí àwọn olóyìnbo pè ní bọ́nọ̀sì láti fi mọ rírí, ẹ́, ilé iṣẹ́ wákàtí tí a ṣe.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun ó jẹ́ hin tó máa jáde ní, ẹ, ó farajọ irú ọjà tí ó bá jáde bóyá ọjà èso àbí àwọn ọjà tuntun tí a má ń sì wọlé láti òkun. Ọjà tuntun tí ó bá máa jáde, ó mọ ó jẹ́ ó di ẹ̀yin ìgbà tí, ẹ, dry season bá tó parí. Tí ìgbà tí òjò i irọ́ tí gbá óyẹ máa ń mu. Ọ̀tọ̀, ìgbàtí ọjà tuntun yóò jáde ó di ìgbà tí òjò tí àwọn èso tuntun tí ó máa bẹ̀rẹ̀ sí ní wu. Ìgbà yẹn ni ọjà máa jáde. Ìgbà tí àwọn ẹeyan ba máa fi kó ọjà, won máa kó lọ sí ọjà ní ó tó máa wáyé ní inú ìlú ní ọjọ́ méje méje, ijọ́ mẹ́jo mẹ́jo, ẹ, ní ọjà tó bá wà ní tòsí, ìgbà yẹn ni ọjà tuntun yóò jáde.

Ṣé mo ti lọ sí àgọ́ orí? Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ́ orí. Mo dẹ̀ máa ń lọ sí àgọ́ dáadáa dáadáa. Àwọn àgọ́ tí mo máa ń lọ ní àgọ́ titi awon Kristieni, ti o máa ń jẹ àgọ́ ibi àdúrà tí èèyàn ti máa ń gbàdúrà tí àwọn ilé ìjọsìn máa ń gbé kalẹ̀. O ni irú àgọ́ tí mo sábà láti ma lọ. Àgọ́ yẹn se pàtàkì torí ibi àdúrà ni. Tí kò bá sí si àdúrà, èèyàn ò lè ṣe nǹkan. Ohun ló máa jẹ́ kí n lọ sí ibi àgọ́ àdúrà àti emi àti ilé mi titi àwọn ètò bá ti wà. Láyíká mi náà mo máa ń lọ tóbá dẹ̀ jẹ́ pé ní ìlú òdi mìíràn ni ó wà. A máa lọ sí ibẹ̀ tí a máa lọ lo iye ọjọ́ tí mo bá fẹ́ lò láti darapọ̀ mọ́ àwọn èèyàn ní ibẹ̀ láti gba àdúrà. Àdúrà náà ni a sábà máa ń gbà níbi àgọ́. So mo máa lọ sí àgọ́, mo máa n lọ dáadáa. Ni oṣooṣù gan ni mo máa ń lọ.

Ṣé mo mọ bí a ti ń wẹ̀? A, bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Èmi sáà ni mo máa ń wẹ ara mi lójoojúmọ́ tí mi ò bá mọ̀ bí a ti ń wẹ̀. Mí lè máa wẹ, ra mí lè pé ẹlòmíràn wò láti wá wẹ mi, mi fúnra mi náà ni mo máa ń wẹ ara mi. Tí mi bá wẹ ara mi, mo máa di ọ̀bun, ara mi má máa rùn, tí ara mi ò ní ìdọ́tì. So mo mọ bí a ṣe ń wẹ̀. Mo dè máa ń wẹ̀ ní àràárọ̀ tí mà ti jí, màá wẹ̀. Daà, màá wẹ̀, màá fi ọṣẹ wẹ̀ tí mà ti jí kí n tó máa lọ sí ibi iṣẹ́ kí ara mi bá lè jí dáadáa torí ìwẹ̀ ó ṣe kókó ní ara. Tí mo bá dẹ̀ tún ti dé láti ibi iṣẹ́ náà tí mo jáde lọ sí gboro, màá tún wẹ̀ láti fi fọ agún àti ìdọ̀tí ẹyà ara mi kúrò kó tó di pé mo lọ sùn. So mo mọ bí a ti ń wẹ̀ torí èmi náà ni mo máa ń wẹ ara mi.

Ṣé mo ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Mo ti gun rí ní ẹ̀kan si eméjì sí ẹmẹta. Mo ti gun rí dáadáa ní ìgbà tí mo fẹ́ rin àwọn ìrìnàjò kan ní ẹnuṣẹ tí kò sí bí a ṣe le dé ibi tá ń lọ jù kó jẹ́ pé ká wọ ọkọ̀ ojú omi. Bí kò sì kán, ó jẹ́ pé ọkọ̀ ojú omi la máa wọ̀ dé ibẹ̀. Ìyẹn mú mi kí n wọ ọkọ̀ ojú omi tí eléébù rẹ̀ tí àwọn oloyinbo ń pè ní canoe. Ó jẹ ìgbà akokọ tí mo máa wọ, ẹ̀rù kọ́kọ́ bà mí. Ó ṣe mí bí ẹ̀rù ẹrù bà mí nígbà àkọ́kọ́ tí màá koko wọ ọkọ̀ ojú omi torí mi ẹ̀rù omi ó bà mí. So àmọ́ ní àti ìgbà yẹn lọ, ẹ̀rù kò bà mí mọ́. Mo dẹ̀ ti ń gun ọkọ̀ ojú omi náà láti ẹ̀yìn ìgbà yẹn lọ.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Tí mo bá rí pé iṣẹ́ mi nílò láti gba ọ̀nà mìíràn, tí mo bá fẹ́ gbé iṣẹ́ mi gba ọ̀nà tí mi o ti gbé gba rí, tàbí tí mo bá rí pé àwọn oníbàárà tí mo ń lò tẹ́lẹ̀ tí mo rí pé ìbáṣepọ̀ wa ti kó gùn régémọ́ tí kò, tó ti fẹ́ máa mé ẹ, tí ó ti fẹ́ máa mú ìjà tàbí tí iná ò bá wọ̀ mọ́, ìyẹn máa ń mú mi pé àwọn ni àwọn oníbàárà mi. Pípé oníbàárà mi ó ma jẹ́ kí iṣẹ́ tún yàtọ̀. Ló, ìgbà mìi wa tojẹ̀ pé ó máa ń kọ́kọ́ rí bákan bákan, àmọ́ kò sí bí eyan se fẹ́ ṣe tí èyanò ní pè. Oníbàárà tuntun wá ti wá bá yàn wò láti bá yàn dá ọ̀pọ̀. Tí ó bá dẹ́jẹ́ pé ìbáṣepọ̀ tí wọ́n náà dára, a máa tẹ̀síwájú láti bá wọn ṣiṣẹ́. Bí ó bá dẹ́jẹ́ pé ó tún rí bákan ní dàkejì náà, a tún wá àwọn oníbàárà tuntun mìíràn tí a mọ̀ mọ́ bá dáwo pọ̀.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ? N kò sí ìgbà tí èmi ì fọ aṣọ. Ó jájà jọ ìjọ tí ó bá bọ́ sí. Ìgbà tí mo bá rí pé mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe, tàbí tí mo rí pé aṣọ yẹn kò pọ̀, tó bá ṣe dára ṣe dàrí, tàbí tí mo bá rí pé aṣọ tí mo pọ̀ sí, tí mo lò ti pọ̀, màá kó jáde láti fọ. Ìgbà tí mo dẹ̀ fẹ́ràn jù láti máa fọ aṣọ náà ni òwúrọ̀. Ni àwọn òwúrọ̀ tí ilẹ̀ bá ti mọ́, ìgbà yẹn ni mo fẹ́ràn láti máa fọ aṣọ. Torí mi ò láìkí máa fọ aṣọ ní ọ̀sán, torí òòrùn máa ti mú, àwọn ọṣẹ ò dẹ̀ ní ṣéṣe mọ́. Torí ẹ lo máa ń jẹ́ kí n fọ aṣọ mi ní òwúrọ̀. Kò tó di pé màá sin ikán mi, kò tó di pé màá jáde lọ sí igbóró. Àárọ̀ ni mo máa ń fọ aṣọ mi.

Ṣé mo ma ń jẹ oúnjẹ tó léro fún ìlera? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń jẹ́ oúnjẹ tó léro fún ìlera torí ohun tí ó ṣe kókó tí ó yẹ kí ènìyàn máa jẹ náà nìyẹn. Oúnjẹ tí kò bá da fún ìlera kò da láti jẹ torí ó máa dá ǹkan tí ó yẹ, ó máa dá ǹkan tí ó da, ó lè dá àìsàn sí èèyàn lára. Torí ẹ́ ni mo fi fẹ́ràn, ni ó, ó fi yẹ tí mo fi ń jẹ oúnjẹ tó léro fún ìlera. Tí ènìyàn bá jẹ oúnjẹ tí ó yẹ fún ìlera dáadáa, ara ènìyàn a lè jí pépé, a lè ṣe àléṣẹ tó yẹ kó ṣe lásìkò, kò ní sí àìsàn, kò ní sí pé ó ń rẹ ara torí àwọn oúnjẹ tí ó da fún ìlera yẹn ó máa tún àwọn ẹ̀yà ara tí ó yẹ kó ṣe iṣẹ́ tí ẹ kó ṣe lára, ó máa ṣe dáadáa lára fún yàn tí ó dé ní sí, tí ó ní sí ǹkan kan tó máa ṣ'eeyan.

Nígbà wo ni mo kẹ́yìn lọ wo eyín? Háà, ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín ó ti pẹ́ o. Ó ti pẹ́ gidi gan yẹn ní ọdún tí ó kọjá lọ. Nígbà yẹn ni mo kẹ́yìn lọ wo eyín nígbà tí mo ní, tí mo ní tí kòkòrò mú mi ní eyín, tí àìsàn kòkòrò tí ó mú mi ní eyín tí ó fẹ́ di pé mi ò lè jẹ nǹkan dáadáa, mi ò lè se nǹkan dáadáa. Ìgbà yẹn ni mo kẹ́yìn láti lọ wo eyín mi. Mo dẹ̀ rí i pé mo tọ́jú rẹ̀. Nígbà yẹn wọ́n fún mi ní àwọn ohun tí mo máa lò sí i, tí ó fi máa, tí ó fi ní sì nkankan tó yọ mí lẹ́nu níbi bẹ. Wọ́n fún mi láwọn òògùn àti ìgbà yẹn náà dẹ̀ ní mo dẹ̀ ti ń ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe, sí kò mọ̀ bá di pé ó maa ma dún mí mọ́. Ìyẹn ni ọdún tó ti kọjá. Àmọ́ mo sì ń gbèrò láti lọ sí, láti lọ wo ó ní ọdún yìí, kí Olúwa kó ràn mí lọ́wọ́.

Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ọdọọdún? Ọ́jọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, ó pọ̀. Ó fẹ́ tó o, o lé ní ogójì. Ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdún, ó jù bẹ́ẹ̀ lọ. Ìgbà mìí o lè tó àádọ́ta torí tí mo bá ṣírò àwọn ọjọ́ Satide tí ó kẹ́yìn ọ̀sẹ̀ mọ́, gbogbo rẹ̀ ó wọnú ara wọn. Mo dẹ̀ tún máa ń gba àwọn ààyè ní ibi iṣẹ́ náà tí olóyìnbo pè ní leave tí àyè ta a máa ń gbà lẹ́nu iṣẹ́ tí a jẹ́ kẹ́yàn ráyè láti sinmi, láti ṣe ohun tó bá wù. Ìyẹn máa ń fún mi ní ìsinmi ní ọdọọdún, a tún lè jẹ́ kí n tún lè jókòó láti wo ohun tó kàn a ti ń tókù láti ṣe. Ìsinmi mi ní ọdọọdún, o mọ́ ó dé ní àádọ́ta ọjọ́ tí mo bá si tìtì àwọn ọjọ́ tó parí ọ̀sẹ̀ mọ́.

Báwo ni mo ṣe máa ń tọ́jú èékánná mi? Aà, mo máa ń tọ́jú èékánná mi dáadáa bí mo ṣe máa ń tọ́jú èékánná mi. Tí ó bá ti kún, mo máa fi bílédì, màá fi gé. Tí mo bá ti wá gé, tí mo gé, tí mo fá gbogbo ìdọ̀tí tó wà ní ara rẹ̀ kúrò, màá wá nu. Tí mo bá ti nu, màá wá fi ohun tí àwọn olóyìnbo ń pè ní nail polish, màá fi ràá kí ó ba lè mọ dán dáadáa. Bí kí ó ba lè mọ dán dáadáa bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni. Ò éékánná ṣe kókó, ó ṣe pàtàkì lára àwọn ẹ̀yà ara tí ó yẹ kí èèyàn tọ́jú. Torí tí èékánná bá dọ̀tí, tí ẹ̀yin bá fi jẹun, ó lè kó àìsàn sí ara. Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, tó bá ti kún, màá gé, màá fọ̀ kí gbogbo ìdọ̀tí ara rẹ̀ kó ba lè kúrò kó lè wà ní mímọ́

Ṣé mo máa ń fi tùràrí, rárá o. Mi ò fi tùràrí o torí pé kò bá ẹ̀sìn àti ìlànà mi kó bá mu. Torí àwọn ènìyàn ní àyíká wọ́n gbàgbọ́ ipé àwọn kokan tánwà tán máa ń lo tùràrí láti fi ṣe iṣẹ́ tí kò dára. So ìyẹn máa ń mú mi láti má fii tùràrí, kò mọ̀ mí lára. Àwọn tí mo tún máa ń lò ni àwọn, tán a fi sára, ẹlẹ́rìndòdò tí wọ́n ma fi sára, tí olóyìnbó pé ní perfume àwọn ìyẹn ni mo máa ń fii sára, ẹlẹ́rìndòdò torí orun rẹ̀ dára ó dẹ̀ máa ń fa a òórùn tó da, ó máa n fa ohun tó da sí ara. Àmọ́ ní ti tùràrí, rárá o, mi ò fi tùràrí.